Sọ fún wa níbi tí o yí padà ní ojú rẹ. Ojú mi dára nítorí ìdí èyí èmi kò yí ibìkankan padà ní ojú mi. Àwọn obìnrin ni ó sábà máa ń ṣe eléyìí, tí wọ́n ò máa yí ojú wọn padà pẹ̀lú iṣẹ́ abẹ.

Ibo ni o ti máa ń rà oúnjẹ? Oúnjẹ pín sí ọ̀nà méjì, oúnjẹ èyí tí a ti sè àti oúnjẹ èyí tí a ò tíì sè. Àwọn oúnjẹ èyí tí a ti sè, tí àwọn olóyìnbó ń pè ní raw food, mo máa ń rà ní ọjà, ní òpin ọ̀sẹ̀. Àmọ́ àwọn oúnjẹ yìí t'a ti sè ni a lè rí rà ní ilé àwọn oúnjẹ tó wà ní òpópónà tàbí èyí táwọn olóyìnbò ń pè ní eatery.

Àkókò ìkórè ó jẹ́ àkókò kan tí gbogbo àgbẹ̀ tí wọ́n máa ń fojú sùn sí. Àkókò ìkórè ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé àkókò yìí ni wón ó lọ kórè gbogbo iṣẹ́ tán tí ṣe sí orí oko wọn, tí wón ó sì lọ tà á, tí wón ó sì fi owó rẹ̀ ṣe nǹkan gidi.

Oríṣìíríṣìí ǹkan ni a lè fi fóònù wa ṣe. A lè fi pe àwọn ìyàwó tàbí ọmọ tàbí àwọn mọ̀lẹ́bí wa tí ò bá sí ní orílẹ̀ èdè yìí. Àwọn mọ̀lẹ́bí tó wà ní òkè òkun, a lè fi fóònù pè wọ́n, a sì lè rí wọn lójúkorojú ti a ba se video call.

Ọ̀nà tí ó wọ àdúgbò mi ó jẹ́ ọ̀nà kan tí kò dára rárá. Àwọn ọ̀nà yìí òkúta àti kòtó wà níbẹ̀. Ọ̀nà tó wọ àdúgbò mi ò fi bẹ́ẹ̀ dára, àmọ́ kíní kan tí àdúgbò mi ní ni iná mọ̀nàmọ́ná èyí tó dúró déédéé ní gbogbo ọjọ́.

Òtítọ́ ló máa ń gbé orílẹ̀ èdè sókè. Bíbélì ló kọ́ wa ní eléyìí. Nítorí náà, ó dára kí á máa sọ òtítọ́. Àìsọ òtítọ́ wa ní orílẹ̀ èdè yìí òun ló gbé wa dé ibi táa dé ní òde òní.

Ó yẹ kí a máa gbé àpò ìpamọ́ wa jáde tí a bá ń lọ sí ọ́fíìsì àbí tí a bá ń lọ sí ilé-ìfowópamọ́sí. Kò dára kí a máa kó gbogbo àwọn ìwé-ẹ̀rí wa àti àwọn ìwé tó ṣe pàtàkì ká máa kó wọn sọ́wọ́ nítorí wípé ó lè sọnù.